Báwo ni o ṣe máa ń rí lílo àkókò nígbà tí o bá wà nínú ilá? Ilá nínú kọ́ntẹ́ẹ́sitì mi wà mọ̀ bóyá ilá tí wọ́n máa ń sè jẹ ni, àbí ilà tí wọ́n máa ń kọ.

Eléyii sọ wípé ọjọ́ wo nínú ọ̀sẹ̀ ni o fẹ́ràn jù? Ọjọ́ wo nínú ọ̀sẹ̀ tá a wà yìí ni o fẹ́ràn jù? Bóyá bí i pé ọjọ́ wo, ṣe ọjọ́ Ajé ni, ṣe ọjọ́ Ìṣẹ́gun ni, àbí ọjọ́ Saturday ni, ọjọ́ wo ni o fẹ́ràn jù nínú ọ̀sẹ̀ yìí?

Eléyìí sọ̀ wípé: Báwo ni o ṣe máà ń kojú ìdénà ọkọ́? Mí ìwà mọ̀ bóyá, bóyá mo, mo sọ ìdénà yẹn dáadáa ṣùgbọ́n wọ́n ní báwo ni o ṣe máa ń kojú ìdénà ọkọ́? Bóyá wọ́n sọ pé.

Ele yii wa wa, a liitle bit kìíní fún mi, wọ́n ní àkókò wo ni ò fin rèé sí? Àkókò wo ni òfin rèé sí? Àkókò wo ni òfin rèé sí? Àkókò wo.

Ẹlẹ́yìí sọ wípé, báwo ni o ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́pọ̀? Báwo ni o ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́pọ̀, bóyá bí pé báwo lo ṣe máa ń ṣe nǹkan tíẹ̀ pẹ̀lú alábáṣiṣẹ́pọ̀

Ṣé o ní àìsàn ìkórira sí oúnjẹ kankan? Wọ́n ní ṣé oúnjẹ kankan wà tí ìwọ funrá ara ẹ, o ò fi bẹ́ gbádùn ó tàbí ò fẹ́ràn bẹ́yen? Fún tèmi, oúnjẹ kankan ò sí tí mi ò fẹ́ràn.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní iṣẹ́? Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní iṣẹ́? Bóyá èmi nígbà mi mo máa ń, mo máa ń gbọ́ orin, mo máa ń listen sí orin, mo máa ń.

Ṣé orí máa ń fọ́ ọ? Sé orí máa ń fọ́ ọ? Orí ò kí ń fọ́ mi bẹ́yẹn. Ó kàn jẹ́ pé bí nǹkan bí ọdún mẹ́ta àtabọ̀ sẹ́yìn, orí máa ń fọ́ mi gidi gan, ṣùgbọ́n nísín orí ò kí ń fọ́ mi bẹ́ẹ̀ mọ́.

Igbà wó ni ó kẹ́yìn lo si ibi orin? Lọ si Ibi orin? Igbà tí mo kẹ́yìn lọ si Ibi orin last, mà jẹ́ nǹkan bíi odun tó kọjá ń sìnyi, bíi oṣù December.

Ṣé o máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́? Eléyi ìjẹgẹgẹ wi pé ṣé mo máa ń ṣe nǹkan tí àwọn òyìnbó máa ń pè ní delivery ní ibi iṣẹ́ tèmi tí mò ń ṣiṣẹ́. Èmi ò kí ń ṣe ìgbéjáde níbi tí mò ń ṣiṣẹ́ ń sìn. Torí ibi tí mò ń ṣiṣẹ́

Ṣé o fẹ́ràn lọ sí ilé ìsẹ̀mbáyé? Ṣé o fẹ́ràn lo si ile iṣẹmbaye jẹ́ wípé ṣe mo fẹ́ràn lati máa lọ fun ǹkan ti wọn pé ni iṣẹmbaye ìsẹ̀mbáyé báyìí fún tèmi mi ò fi bẹ́ẹ̀ mọ̀ nǹkan tó jámọ̀ sí.

Kí ni o máa ń ṣe nígbà tí òjò bá ń rọ̀? Nígbà tí òjò bá ń rọ̀, fún témi, àwọn ohun tí mo, tí mo máa ń fẹ́ràn láti ṣe wọ́n pọ̀ diẹ́. Ṣùgbọ́n èyí tí mo fẹ́ràn jù ni kí n máa sùn tàbí kí n máa kọrin tàbí nígbà kankan kí n máa kàwé.

Ṣé o ti dúró lílọ̀ ẹ̀rọ ayárábiàsà fún ọjọ́ kan rí? Èmi funrarami ìnsì mi ò wá mọ̀ nǹkan tí ẹ̀rọ ayárábiàsà jámọ̀, ṣùgbọ́n mo mọ̀ nǹkan tí ẹ̀rọ jásí. Àn tó bá jẹ́ pé ẹ̀rọ ni wọ́n ń sọ̀rọ̀ pà, ẹ̀rọ dàbí pé wọ́n ń lọ nǹkan tàbí mi ò wá mọ̀ bóyá nǹkan tí wọ́n ń sọ ni mo wá ń sọ ń sìn.

Ṣé o máa ń dé ní àkókò? Ṣé o máa ń dé ní àkókò? Eleyii n ja àmọ́ sí pé ṣe mo máa ń dé nígbàtí mo máa ń sọ pé mo máa dé. Ṣé mo máa ń dé nígbàtí mo ba sọ pé mo máa dé? Ṣé mo máa ń dé ní àkókò? Bóyá ó ní ìpàdé kan ta fẹ́ lo fún, ṣe mo máa ń ṣáájú wọn dé tàbí ṣe mo máa ń gbé yín dé? Àmọ́ ní tèmi fun arami mo máa ń dé ní àkókò.

Ṣé o máa ń rọrún nígbà tó bá ń sùn? Sé o máa ń rọrún nígbà tí o bá ń sùn? Ó dà pé Yorùbá tí mo máa ń sọ ń sì kò fi bẹ́ẹ̀ wà. Ṣáká lẹ́nú mi bẹ́ẹ̀, torí elẹ̀yi ń ja wi pé tí mo máa ń sùn dáadáa nígbà tí mo bá ń sùn ni ọ̀rẹ́ máa ń mọ̀ bí i.

Àkókò mélòó ni o máa ń jẹ oúnjẹ alẹ́? Àkókò mélòó ni o máa ń jẹ oúnjẹ alẹ́? Ìgbà mí ò le jẹ ago mẹ́san. Ìgbà mí ò le jẹ ago mẹ́jọ, àmọ́ tó bá pẹ́ jù, ago mọ́kànlá mo ti jẹ oúnjẹ alẹ́ mi tán. Èm, ago mọ́kànlá.

Kí ni o máa ń wọ̀ nígbà tí o bá lọ sùn? Kí ni o bá wọ̀ nígbà tí o bá lọ sùn? Mo lè wọ bí àǹkárá tàbí kí n wọ, ehm, aṣọ òyìnbó kí n lọ sùn. Ó lè jẹ́ pé mi ò dẹ̀ ní wọ̀n kankan.

Ṣé o mọ bí a ti ń fọn? Ṣé o mọ bi tí a ti ń fọn? Ìyẹn jẹ́ pé, ṣe mo mọ bí bà tí ń sọ̀rọ̀. Mi ò mọ bóyá ǹkan tí mo sọ wà. Kí ni? Ṣùgbọ́n ṣe o mọ bí a ti ń fọn?

Ṣé o ti gún alúpùpù rí? Sé o ti gún alúpùpù rí? Alúpùpù jẹ́ ǹkan tí èmi fúnra ra mi ò dáàmò báyẹn. So ǹkan tí màá sọ ni pé èmi fúnra ra mi o, mi ò tíì gún alúpùpù rí láyé mi.

Ṣé o máa ń ka ìwé? Bẹ́ẹ̀ni, mo máa ń ka ìwé. Mo lè máa ka-- mi ò kí ń ka ìwé fún kíní sá ṣùgbọ́n nígbà tí mo wa ń school, mo ka ìwé. Mo dẹ̀ jáde nínú ilé ẹ̀kọ́ pẹ̀lú.

Ṣé o maa n ṣe àtúnlò nǹkan? Nígbà kankan tó jẹ́ wípé nǹkan tí mo fẹ́ se àtúnhlò fún ò fi bẹ́ẹ̀ wà bí i nǹkan tí mo máa n pín sára kí n má fi jẹun, rárá mi ò kí n ṣe àtúnlò yẹn. Ṣùgbọ́n tó bá jẹ́ nǹkan tí ò fi bẹ́ẹ̀ wà, kíní yẹn mo lè ṣe atunlo yẹn.

Ṣé o jẹ́ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù? Ṣé o jẹ́ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù? Bóyá èmi fúnra mi ṣá, mi ò kí ń jí ní kùtùkùtù, mo máa ń ní, mo máa ń farabálẹ̀ jí ni.

Báwo ni o ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò? Báwo ni o ṣe máa ń rí ìpèsè ní àwọn ohun èlò? Ìbéèrè yẹn ò fi bẹ́ẹ̀ dá mi, dá mi fi bẹ́ẹ̀, ẹm, rí ǹkan tí wọ́n mean.

Ṣé o máa ń ṣe yoga? Èmi fúnra ra mi o. Mi ò kí ń ṣe yoga. Mi ò kí ń-- àmọ́ ǹkan tí mo máa ń ṣe ni cardio tàbí kí n lọ sí gym, kí n lọ, kí n lọ gbé àwọn irin tàbí kí ń máa ṣe àwọn kéékèèké bẹ́ẹ̀

Ṣé ó rọrùn fún ọ láti darí àwọn ènìyàn jí? Ṣé ó rọrùn fún ọ láti darí àwọn ènìyàn jí? Ìbéèrè eléyìí náà kò fi bẹ́ẹ̀ dá mi lójú bẹ́ẹ̀. Ṣé ó rọrùn fún mi láti darí àwọn ènìyàn jí? Àwọn ènìyàn bá wo.

Báwo ni o ṣe máa ń ràn àwọn ènìyàn lọ́wọ́? Ó lè jẹ́ pé àwọn o ovary e, nípa bóyá níbi tí wọ́n fẹ́ wọ́n need ìrànlọ́wọ́ mi sí, tó bá jẹ́ ǹkan tí mo lè ṣe then mó máa bá wọn ṣe bẹ́ẹ̀.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn? Mi ò mọ̀ bóyá mo sọ elèyìí dáadáa, ṣùgbọ́n ó ni. Ṣé o máa ń lo, ṣe o máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn?

Kí ni o máa ń ṣe kí o tó lọ sùn? Ìgbà mí, mo máa ń scroll nínú TikTok, mo máa ń wo TikTok, mo máa ń wo Instagram, mo dẹ̀ máa ń kàwé nígbà mi. Àwọn ìgbà kọ̀ọ̀kan ni mo máa ń gbàdúrà, ṣùgbọ́n tí mo bá gbàdúrà àti tí mo bá kàwé, definitely màá mọ, màá máa wo TikTok.

Ṣé etí rẹ dára? Bẹ́ẹ̀ni, etí ti mi dára. Mo dè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí mi ò mọ̀ ìdí tẹ fi bèrè ìbérè yìí ṣùgbọ́n etí ti mi lógo Ọlọ́run ó dára. Adé máa, Adé máa dára fún mi, Adé máa dára fún mi.

Ṣé o máà ń ṣe iwádìí àwọn alábàásisẹ́pọ̀? Bẹ́ẹ̀kọ́, rárá èmi fúnra ra mi ò, mi ò kí ń ṣe iwádìí àwọn alábàásisẹ́pọ̀ nítorí àwọn tèmi ti mo máa ń bá ṣíṣe pọ̀ ni ò fi bẹ́ẹ̀ like kí máa.

Ṣé o ní ìwà tó dára nígbà tí o bá ń jẹun? Ṣé mo ní ìwà tó dára nígbà tí mo báa ń jẹun? Bẹ́ẹ̀ni, bí mo báa ń jẹun isìn, mi ò kí ń sọ̀rọ̀ lẹ́nu, mi ò dẹ̀ kí ń jẹun ṣàkàṣàkà bẹ́ẹ̀, tó máa máa dúnlé tí àwọn èèyàn tó wà láìka mi, mo máa ń jẹun dáadáa.

Nígbà wo ni o kẹ́yìn rìnrìn àjò fún isẹ́? Nígbà wo ni mo kẹ́yìn rìnrìn àjò, rìnrìn àjò fún isẹ́? Hmm. Ók. Nígbà tí mo kẹ́yìn rìnrìn àjò fún isẹ́. Even báyii ti mo ń bá yín sọ̀rọ̀, mò ń rìnrìn àjò fún isẹ́.

Ṣé o ti ṣìná rí? Èmi gbàgbọ́ wípé láti ìgbà tí ìwọ wà láyé tí o jẹ́ ènìyàn, wà á máa ṣìná lẹ́ẹ̀kan kan. So èmi fún ara mi, bẹ́ẹ̀ni mo ti ṣìná rí.

Ṣé o fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ tàbí tirọ̀lẹ́? Èmi fúnra mi, mo fẹ́ràn ti ìrọ̀lẹ́ gan torí pé ìrọ̀lẹ́ wà-- ìrọ̀lẹ́ fún mi jẹ́ gẹ́gẹ́ bí òpin ọjọ́ yẹn, so mo fẹ́ràn ti ìrọ̀lẹ́.

Ṣé o máa ń pàdé àfojúsùn títà rẹ̀? Mi o wá mọ́ ǹnkan tí àfojúsùn nínú kín ni yíi jámọ̀ sí, tòkó tó jágbe.

Irú kọ̀mpútà ni ìwọ ní? Irú kọ̀mpútà tí èmi fúnrara mí ní, ni HP model. Tàbí bí ọdún méjì kan sẹ́yìn, kọ̀mpútà tí mo máa ń lò ní Lenovo laptop. Ṣùgbọ́n nísìnyí, kọ̀mpútà tí mò ń lò ní HP laptop.

Ibo ni o fẹ́ lọ, níbo, ibo ni o fẹ́ lọ sí ìsinmi? Ibo ni mí o fẹ́ lọ sí ìsinmi? Kèé, ó ní àwọn ìlú kan tí mi fárámi fẹ́ lọ fún ìsinmi bí i, bí i United States or bí i United Kingdom.

Àṣà wo ni ẹbí rẹ máa ń ṣe? Àṣà wo ni àwọn ẹbí mi máa ń ṣe? Àwa fún arawa, àwa jẹ́ Mùsùlùmí. Ànọ́bì tàbí Ọlọ́run là kọjú sí. Ànọ́bì ni.

Ìgbà mélòó ni o máa ń fọ eyín lójojúmọ́? Èmi, mo máa ń fọ eyín mi nígbà méjì lójojúmọ́, àárọ̀ àti alẹ́. Àárọ̀ kí n tó jẹun àti alẹ́ kí n tó sùn. Kí--

Igba wo ni o ja tuntun jọ jade? Igba wo ni mo ja tuntun yọ jade. Kíni tuntun yọ jamọ́ sí? Torí èmi fún rara mi, mi ò fi bẹ́ẹ̀ mọ̀ nǹkan tí tuntun yọ kọjú sí.

Kíni ó máa ń ṣe ní ọjọ́ kọ̀ọ̀kan? Kíni mo máa ń ṣe ní òrò kùkàn? Èmi, nǹkan tí mo máa ń ṣe ní ọjọ́ kọ̀ọ̀kan ni pé mo máa ń gba àdúrà sórí ara mi.

Nigba wo ni o keyin fo ọkọ akeru. Nígbà wo ni o kẹ́yìn gùn ọkọ̀ akẹ́rù? O máa jẹ́ ìgbà tí mo fẹ́ kó sí ilé tí mo gbé nísìnyí, bí i oṣù November ọdún tó kọjá ń sì.

Ṣé o fẹ́ràn sí fẹ́rẹ́fẹ́ ọkọ̀? Ṣé o fẹ́ràn sí fèrèsé ọkọ̀? Rárá, ṣé o fẹ́ràn sí fèrèsé, fèrèsé ọkọ̀? Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn sí ọkọ̀ farami.

Nígbà wo ni o máa ń gé irun rẹ? Mo máa ń gé irun tèmi ní bí i ọ̀sẹ̀ méjì méjì si àra won. Mo máa ń gé irun tèmi ní ọ̀sẹ̀ méjì méjì sẹ́ àárọ̀

Ṣé o ní gíláàsì oòrùn? Ṣé o ní gíláàsì oòrùn? Bẹ́ẹ̀ni. Rárá, mi ò ní gíláàsì oòrùn. Mo ní tẹ́lẹ̀ ṣùgbọ́n mo ti, mo ti jóná torí pé ó padà fọ́.

Ìgbà mélòó ni o máa ń fọ enu rẹ lójoójúmọ́? Ní ìtìmi, mo máa ń fọ́ irun tìmi nígbà méjì lójoojúmọ́. Lóòrọ̀ àti lálẹ́ ni mo máa ń fọ́ irun tìmi lójoojúmọ́.

Ibo ni o máa ń ra ǹkan? Mo máa ń ra ǹkan tí mo fẹ́ jẹ tàbí tí mo fẹ́ mu ní àyíká tí mo wà ń sìn. Ṣùgbọ́n, tó bá jẹ́ pé mo fẹ́ ra aṣọ tí mo fẹ́ wọ̀, màá lọ sọ́jà kí n lọ ra ǹkan tí mo fẹ́ rà ni bẹ́ẹ̀ yen.

Ṣé o máa ń wọ ohun ọ̀ṣọ́? Mi ò wá nkàn tí ohun ọ̀ṣọ́ jẹ́ ṣùgbọ́n mi ò kí ń wọ ohun kankan. Ohun tẹ̀mí nìkan ni mo máa ń wọ kó ohun ọ̀ṣọ́.

Ṣé o ti lọ sòde rí? Okay, mi wá mọ òde tí ẹ ń sọ̀rọ̀ nípa, bóyá òde bíi, bí wọ́n ṣe, eh, ọjọ́ ìsinmi tàbí wọ́n ṣe òde bí party. Ṣùgbọ́n bóyá ìyẹn àbí òde ní ìlú oyinbo le ń sọ, èmi fúnra rami, mo ti lọ sí òde rí.

Báwo ni o ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́? Èmi, mo máa ń kọjú àsìkò ìparí iṣẹ́ bí i nǹkan bí i. Kí ní ní mo máa ń kọjú àsìkò iṣẹ́ ti mi?

Ìgbóná jẹ́jẹ́ ìrú wo ni o fẹ́ràn nínú yàrá rẹ? Ìgbóná jẹ́jẹ́ kẹ̀. Èmi ò mọ nǹkan tí ìgbóná jẹ́jẹ́ jẹ́ sí o, ṣùgbọ́n èmi, èmi rò bóyá nǹkan tí ẹ fẹ́ sọ ni nǹkan tí mọ máa ń like sínú yàrá témi.

Ṣé o gbàgbọ́ nínú àwọn, àwọn ìgbàgbọ́ atọ́wọ́dọ́wọ́? Èmi gbàgbọ́ nínú ǹkan tí èmi gbàgbọ́ sí tó jẹ́ ẹ̀sìn, ẹ̀sìn Islam. Ṣùgbọ́n àwọn ìgbàgbọ́ atọ́wọ́dọ́wọ́ mo fi lẹ̀ fún wọn. Bẹ́ẹ̀ sì ni mi ò wá mọ̀ tó jẹ́ sí, ṣùgbọ́n ǹkan tí wọ́n bá gbàgbọ́ sí, nìwọ́n gbàgbọ́ sí, mi ò dẹ̀ ní ìṣòro pẹ̀lú ìyẹn.

Ṣé o máa ń mu àwọn ẹ̀rọ ìlera? Ilé ì jàsi wipé ṣé mo máa ń mu àwọn àgbo, àgbo ṣàbí àwọn.

Nígbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ? Mi ò, mi ò ní ọkọ̀ tí mò ń wà sìn, ṣùgbọ́n mo sì ń bẹ olorun Bẹ́ẹ̀ sì ni mo máa ń gbàdúrà sí ọlọ́run pé kó fún mi, kó fún mi lówó, kó fún mi ní ìmọ̀ tí mó, tí màá fi pa owó kí n fi ra ọkọ̀ gidi tí máa, máa lò.

Ṣé o fẹ́ràn jiiyan? Bẹ́ẹ̀ni, èmi farami, mo fẹ́yàn, mo fẹ́ràn, tí mo bá fẹ́ràn, mo fẹ́ràn jiiyan. Rárá, tí mo bá fẹ́ràn èèyàn, mo fẹ́ràn èèyàn, jiiyan. Mo fẹ́ràn èèyàn dẹ́nú dẹ́nú tèemi. Bẹ́ẹ̀ sì ni mo fẹ́ràn èèyàn.

Oṣù wo nínú ọdún ni o fẹ́ràn jù? Oṣù tí mo fẹ́ràn jù ni oṣù December, torí pé ìyẹn Kérésìmesì àti ọjọ́ ìbí àwọn èèyàn tí mo fẹ́ràn wà nínú oṣù yẹn.

Nígbà wo ni o kẹ́yìn kọ́ ìgbékalẹ̀ iṣẹ́? Ìgbà wo ni mo kẹ́ ìkọ́ ìgbékalẹ̀ iṣẹ́? Ìgbà wo tí mo, ìgbà tí mo kẹ́yìn kọ́ ìgbékalẹ̀ iṣẹ́ máa jẹ́ ǹkan bí ọ̀sẹ̀ tó kọjá sẹ́yìn yìí ni mọ kẹ́yìn kọ́ ìgbékalẹ̀ iṣẹ́.

Ṣé ò ní nọ́mbà orílẹ̀? Kí ni nọ́mbà orílẹ̀? Nọ́mbà orílẹ̀ bóyá nọ́mbà ilé tí mo gbé ń sìn àbí nọ́mbà orí ilé tí mo wà ń sìn. Ṣé nọ́mbà orí ilé tí mo wà ń sìn lẹ fẹ́ ni?

Ṣé o máa ń wọ fìlà? Bẹ́ẹ̀ni, mo máa ń wọ fìlà. Tí mo bá dẹ̀ wọ fìlà, èyí tí mo ń sọ, Ọlọ́run, ẹ ní gbà ọ pé èmi náà ni. Torí tí mo bá dẹ́ṣẹ̀ gbẹ́gbẹ́ ẹ̀, màá dẹ́ sí owó òsì báyìí. Tí mo bá wá wọ àǹkárá tèmi, ó ti lọ bẹ́ẹ̀ ni, Ọlọ́run.

Ṣé o máa ń fi tùràrí? Bẹ́ẹ̀ ni, mo máa ń fi tùràrí. Mo ní tùràrí fún ọjọ́, fún òní, mo dẹ̀ ní fún ọ̀la. Mo dẹ̀ ní tùràrí fún ìgbà tí mo bá wẹ̀ tán tí mo fẹ́ lọ sùn, mo ní tùràrí fún'yen náà. Mo dẹ̀ ní tùràrí tí ẹnì kankan ò fi fọwọ́ kan torí pé tùràrí ìjáde tèmi nìyen, nìyen.

Nígbà wo ni o kẹ́yìn ní àlà burúkú? Igba wo ni mo keyin ni ala buruku A ti pẹ́ díẹ̀, ṣùgbọ́n mi sure pé nínú oṣù ta wà yìí mo ti lá àlà burúkú. Rárá, mi ò kín ní àlà burúkú bẹ́ẹ̀yẹn. Àlà tó da, tó lála fìá ni mo máa ń ní lógo ọlọhun.

Báwo ni o ṣe máa ń ranti àwọn ọ̀rọ̀ asìnà rẹ? Báwo ni o ṣe máa ń ranti àwọn ọ̀rọ̀ asìnà rẹ? Hmm àwọn ọ̀rọ̀ tí mo bá ń sọ mo máa ń ranti, ṣùgbọ́n ọ̀rọ̀ asìnà báyìí mi ò wá mọ́ nǹkan tí ọ̀rọ̀ asìnà jámọ̀ sí.

Ṣé o mọ bí ti, ṣe o mọ bí a ti ń ka àwòrán ilé? Ṣé o mọ ibi tí a, tí a ti ń ka àwòrán ilé? N mi ò mọ̀ bí a ti ń ka àwòrán ilé. Èmi ò mọ̀. Ṣé ẹ máa sọ fún mi?

Nígbà wo ni o yẹ́rìn lọ sí ilé oúnjẹ? Ìgbà tí mo yẹ́rìn lọ sí ilé oúnjẹ gbẹ̀yìn máa jẹ́ nǹkan bí oní-oní lọ́jo Ajé. Ó máa jẹ́, mò ń bọ̀ náà. Àìkú Ajé, ìṣẹ́gun, ọjọ́rú, ọjọ́bọ, ẹ̀tì. Ó máa jọ, ó máa jẹ́ ọjọ́ ẹtì ni mo padà lọ sí ilé oúnjẹ gbẹ̀yìn.

Báwo ni o ṣe máa ń ṣe irun rẹ? Ìgbà mí mi ò kí ń gẹ irun tèmi rárá, màá kàn filé bẹ́ẹ̀ kó wa, nnkan táwọn òyìnbó máa ń pè ní Afro style, màá kàn filé bẹ́ẹ̀. Ìgbà mí mi máa rẹ̀ gé gbogbo ẹ̀dà nú, màá dẹ̀ ṣe nnkan tí wọ́n máa ń pè ní gorimapa.

Ṣé o máa ń mú àwọn ohùn ohùn mímú pírótínì? À, kí ni ohùn, kí ni ohùn mímú pírótínì? Ṣé mọ sọ dáadáa torí mi ò mọ nǹkan tí ohùn mímú, ohùn mímú pírótínì jẹ́ ṣí.

Ṣé o fẹ́ràn rin òkè? Ṣé o fẹ́ràn rin òkè? Bẹ́ẹ̀ni, mo fẹ́ máa gọ̀kè lọ láyé temí, láyé tí mo wà. So bẹ́ẹ̀ni mo fẹ́ràn máa rin òkè. Màá dẹ̀ máa máa rí òkè lọ titi, titi, titi láàyè.

Ṣé o mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́? Bẹ́ẹ̀ni, mọ mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́. Mọ dẹ̀ mọ̀ bí a ti ń gun márúwá, bẹ́ẹ̀ ṣì ni mọ dẹ̀ mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́ àti ọkọ̀. Ǹkan tí ó, tí ó dá mi lójú pé mọ mọ̀ gùn jù ni ọkọ̀. So, ẹjọ ẹ fún mi lọ́kọ̀

Kí ni ìlànà ìpolówó rẹ̀? Ìpolówó ti mi jẹ́ sí nǹkan tí a máa ń pè ní Web3. So ó ní àwọn nǹkan tí a máa ń ṣe ní Web3 bíi crypto trading, NFTs, DeFi. Wọ́n pọ̀ bẹ́ẹ̀ ni mo máa ń ṣe ní Web3 ṣùgbọ́n mo rẹ̀ ní certification ní UI UX design. Bẹ́ẹ̀ mo máa ń kọrin nígbà kọ̀ọ̀kan, bẹ́ẹ̀ ni mo máa ń ya fọ́tò tàbí.

Báwo ni o ṣe máa ń ṣe ìdúnàdúrà? Báwo ni o ṣe má ń ṣe ìdúnàádúrà? Mi, mi wá mọ nǹkan tí ìdúnádúrà jámọ̀ sí. Ṣùgbọ́n tó bá ṣẹ, ẹm, tó bá jẹ́ pé báwo la ṣe maá ń ṣe àdúrà, èmi máa ń gbàdúrà torí mùsùlùmí lé mi. Mọ dé máa ń gbàdúrà lójojúmọ́.

Irú ojú ọjọ́ wo ni o fẹ́ràn jù? Irú ojú ọjọ́ wo ni o fẹ́ràn jù? Ojú ọjọ́ tí mo fẹ́ràn jù máa jẹ́ ọjọ́ Ẹtì tàbí ọjọ́ Jímọ̀ tàbí ọjọ́ Friday. Ọjọ́ yẹn ni mo fẹ́ràn jù.

Ṣé o mọ bí a ti ń ya woran? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń ya woran, ṣùgbọ́n mi ò kín, mi ò kín ṣe fún proper iṣẹ́, mo máa ń ṣe bí nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń ya wòrò.

Ṣé o wọ aṣọ àkáyọ̀rí ní ibi iṣẹ́? Ṣé mo wọ aṣọ àkáyọ̀rí ní ibi iṣẹ́? Iṣẹ́ tí èmi má ń ṣe kò, kò, kò fi bẹ́ẹ̀ wà pé màá máa lọ sóde. Mo lè wà nínú yàrá mi kí n máa ṣiṣẹ́. Ǹkan tí àwọn òyìnbó máa ń pè ní remote job.

Osù wo ni a bi ọ. Oṣù tí wọ́n bí, tí wọ́n bí mi sí máa jẹ́ oṣù mẹ́sàn-án láti oṣù Valentine tó jẹ́ wípé wọ́n bí mi ní oṣù November. Oṣù November ni wọ́n bí wọ́n mi sí.

Eré ìdárayá wo ni o fẹ́ràn jù? Eré ìdárayá, eré ìdárayá wo ni mo fẹ́ràn jù? Mo fẹ́ràn eh, eré yìí wọ́n ń pè ní Avengers, tàbí mo fẹ́ràn Now You See Me, mo le fẹ́ràn Olympus Has Fallen.

Ṣé o fẹ́ràn rí atẹ́gùn? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn máa rí atẹ́gùn mi o. Mo like atẹ́gùn gidi gan. Mo de like máa máa ṣe àwọn curtains mi kí atẹ́gùn máa wọlé sí mi lára kó máa máa tú mi.

Ṣé o máa ń lo, o máa ń lo ọwọ́ ọ̀tún tàbí òsì? Èmi fúnra mi o, mo máa ń lo ọwọ́ ọ̀tún mi, màá ṣe nǹkan tí mo fẹ́ ṣe, ọwọ́ ọ̀tún ni màá, màá ń lo lójoojúmọ́ lálalẹ́ àti.

Báwo ni o se máà ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́? Mo máà ń sùn tàbí mọ máa jẹun tàbí kí n fi wọ́n sílẹ̀ kí n má sọ kankan tàbí kí n, tàbí kí n sùn again. Bẹ́ẹ̀ ni mo máa ń sùn tàbí kí n jẹun tàbí kí n má sọ̀rọ̀ sí wọn gan self.

Orin wo ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn Wedding Day by Kiss Daniel. Tàbí wọ́n ma sọ pé ọjọ́ ìgbéyàwó by Kiss Daniel. Orin yẹn ó wà, ó ṣeé gbọ́ seti.

Ṣé o máa ń jẹun nínú ọkọ̀ rẹ? Tí mo bá lọ́kọ̀ níìsín, màá jẹun nínú ọkọ̀ ti mo, torí pé mo lè jẹun lẹ́anywhere on a normal day Ṣùgbọ́n tí mo bá lọ́kọ̀ níìsín, màá jẹun nínú ọkọ̀ te mi, ṣùgbọ́n èmi nìkan ló ní ẹ̀tọ́ láti máa jẹun nínú ọkọ̀ te mi.

Ṣé o ní àwọn èrò ọlọ́gbọ́n nílé ẹ? Mi ò dẹ̀ wa mọ̀ nǹkan tí ẹ̀ ń sọ n sin, ó wá da bi ó wá dábi insult. Ṣé mo ní àwọn èrò ọlọ́gbọ́n nílé mi? Yes, mo ní àwọn èrò létí mi, lórí mi, mo ní àwọn èrò ọlọ́gbọ́n sórí ọlọ́gbọ́n lè mi náà.

Àwọn wo ni o fẹ́ràn jù? Àwọn tí mo fẹ́ràn ni àwọn ẹbí mi àti àwọn tẹ̀mi bí i àwọn pàdí mi àti àwọn ọ̀rẹ́ mi. Àwọn ni èmi fúnra mí fẹ́ràn jù. Mi ò ní iyawo sin àbí kí ni girlfriend.

Irú ẹ̀bùn wo ni o fẹ́ràn fún àwọn ènìyàn? Ẹ̀bùn tí mo fẹ́ràn fún àwọn ènìyàn tí mo lè máa rà fún wọn, mo lè rà bí i turárí fún wọn, mo dè lè ra oúnjẹ fún wọn, tí n bá lówó mo dè lè ra oúnjẹ àti turárí fún wọn.

Ṣé o máa ń pa àwọn fàilì rẹ mọ́? Ṣé mo máa ń pa àwọn fàilì rẹ mọ́? Mi wá mọ nǹkan tí fàilì tèmi jásí tàbí kí ni fàilì tèmi jẹ́.

Ṣé o fẹ́ràn lo ẹ̀rọ ìgbésókè? Wọ́n ní pé ṣé mo fẹ́ràn ṣoma lo ẹ̀rọ ìgbésókè. Mi ò fi bẹ́ẹ̀ mọ nǹkan tí ẹ̀rọ ìgbésókè jámọ̀ sí, ṣùgbọ́n èmi fẹ́ràn máa lo ẹ̀rọ ìgbésókè lẹ́ẹ̀kan kan.

Ṣé o ní àgbàlá ọjọ́? Ṣé o ní àgbàlá ọjọ́? Mi ò wà mọ́ ọ̀ nǹkan tí wọ́n ń jámọ̀ pè pé pẹ̀lú àgbàlá ọjọ́. Àgbàlá jẹ́ pé bíi nǹkan tí àwọn òyìnbó máa ń pè ní segment. Ṣé mo ní àgbàlá ọjọ́?

Ṣé o máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Ní tèmi fúnra ra mi, nígbà kankan mo máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Bo ya aṣọ tí mo fẹ́ wọ̀ àbí nǹkan tí màá gbé sílé àbí oúnjẹ tí mo máa jẹ bí i nǹkan tí àwọn òyìnbó máa ń pè ní fast food restaurant. Bẹ́ẹ̀ni mo máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì.

Ṣé o máa ń ṣe eré ìdáni? Ṣé o máa ń ṣe eré ìdánì? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe eré ìdánì. Eré ìdánì jẹ́ gẹ́gẹ́ bí eré tí àwọn ènìyàn máa ń ṣe nígbà tó jẹ́ pé wọ́n ń ṣe bóyá.

Ṣé o ní ẹranko òsìn? Eléèyi jámọ̀, jámọ̀ sí pé ṣé mo ní ìrù nǹkan tí mò ń sìn bí, bí pé bóyá mo ní bí ajá tàbí wọ́n ní tí mò ń sìn òkè kò jẹ́ ẹm ajá kọ́, bóyá ẹran tàbí ewúrẹ́ tàbí ẹdíyẹ. Bẹ́ẹ̀ ni, mo ní ẹran tí mò ń sìn.

Àkókò wo nínú ọjọ́ ni o fẹ́ràn jù? Àkókò tí èmi farami fẹ́ràn jù máa jẹ́ bí ìdájí tàbí òwúrọ̀ nígbà tí oòrùn ti dé, nígbà tí ọjọ́ ṣe tútù, nígbà tí mo ti le kírun. Bí ìdájí báyẹn tí kò sáré wo tí kò sáré wo tí kò dẹ̀ sí àwọn.

Ṣé o ní ẹ̀tọ́ àbọ̀ kọ̀m̀pútà? Ṣé o ní ẹ̀tọ́ àbọ̀ kọ̀m̀pútà? Bẹ́ẹ̀ni, èmi farami mo ní ẹ̀tọ́ àbọ̀ kọ̀m̀pútà torí pé mo ti kọ kọ̀m̀pútà láti kékeré láti bí nǹkan bí i ọmọ ọdún méjìlá tàbí bẹ́ẹ̀ni mo ti kọ ẹ̀kọ́ kọ̀m̀pútà lẹ́ẹ̀kọ̀kan.

Ṣé o máa ń ṣe ìdárayá? Ṣé o máa ń ṣe ìdárayá? Bẹ́ẹ̀ni mo máa ń ṣe ìdárayá. Bí kí ń lọ sí ibi tí wọ́n máa ń jẹun, ibi tí wọ́n máa ń gba kóló, ibi tí wọ́n sì máa ń ṣe fàájì. Bẹ́ẹ̀ àwọn irú àwọn kíni yẹn ni mo máa ń ṣe láti fi ṣe ìdárayá tèmi.

Ṣe o mọ bi a ti ń wẹ̀? Ṣe mo mọ bi wọn ṣe ń wẹ̀ bẹ́ẹ̀ni. Rárá, mi ò mọ̀ bí mo mọ bí wón ṣe ń wẹ̀ torí ìgbà àkọ́kọ́ tí ẹ̀mi fúnra mi, mo gbìyànjú láti lọ wẹ̀. Mi lọ sí nǹkan tí àwọn òyìnbó máa ń pè ní swimming pool, mi ò lọ síbẹ̀ yẹn. Mo lọ sí odò kan ní ìlú Nàìjíríà yìí tí mo wà. Mo lọ sí odò kan, mo wá bẹ́ sínú odò yẹn. Ó kú kékeré báyìí tí ẹ̀mí á fi bọ́ lára mi. Ọpẹ́lọpẹ́ àwọn ọ̀rẹ́ tí mo ní lọ wá fà mí kúrò nínú omi yẹn. Láti ìgbà yẹn, mi ò dẹ̀ tíì lọ gbìyànjú láti lọ wẹ̀ mọ́

Ẹ̀fọ́ wo ni o fẹ́ràn jẹ ju? Ẹ̀fọ́ wo ni mo fẹ́ràn jẹ ju? Nn, mo fẹ́ràn máa jẹ nǹkan bí i ẹ̀fọ́ tàbí ẹ̀gúsí. Ẹ̀fọ́ tàbí ẹ̀gúsí pẹ̀lú iyán tí wọ́n gún pẹ̀lú ọwọ́. Ó jẹ́ oúnjẹ tí mo fẹ́ràn jẹ ju.

Kí ni o máa ń jẹ ní ọ̀sán? Ìgbà púpọ̀ mi ò kí ń jẹun lọ́sàn-án torí kò sí owó láti fi ra oúnjẹ láti máa jẹ lọ́sán. A ń ṣe nǹkan tí wọ́n mọ̀ bíi ẹ̀kan, odó àtẹ́kan.

Báwo ni o máa ń dáhùn? Báwo ni o ṣe máa ń dáhùn fún-ún ní ibi iṣẹ́? Ní ibi iṣẹ́ tí mo máa ń ṣe, ó láwọn ìgbà tí a máa ń sọ̀rọ̀ bí i láti máa sọ̀rọ̀ fún ara wa. Ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀kan náà nìyẹn. Ìgbà tó-- ìgbà mìí jẹ́ pé a máa máa sọ̀rọ̀ ní bí i ká máa type lọ.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe? Báwo lo ṣe máa ń ṣètò iṣẹ́ àwọn àkànṣe, iṣẹ́ àkànṣe? Èmi fúnra rà tẹ mi, mi ò kí ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìgbà mìíràn ni màá ṣe iṣẹ́ àṣètò àwọn yẹn.

Ṣé o ní ìfọ̀rùkọ̀sílẹ̀ ìfọ̀rùkọ̀sílẹ̀ ní ilé ìdárayá? Rárá, èmi nítẹ̀ mí fúnrararà tẹ̀mi, mi ò ní ìfọ̀rùkọ̀sílẹ̀ ní ilé ìdárayá tẹ̀mi.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ìṣẹ́gun òde? Ìgbà wo ni ẹ̀mí fúnra mi kẹ́yìn lọ sí ìṣẹ́gun òde? Ó ti pẹ́ díẹ̀ láti bí ọdún 2009 ni ẹ̀mí fúnra mi kẹ́yìn lọ sí ìṣẹ́gun òde.

Ṣé o má n tẹ̀lé òfin ìyára ọkọ̀? Ṣé o má n tẹ̀lé òfin ìyára ọkọ̀? Rárá, èmi ò kí n tẹ̀lé òfin ìyára ọkọ̀ kankan. Mi ò kí n tẹ̀lé wọn ráráá àti rárá.

Nígbà wo ni o máa ń fọ aṣọ? Ìgbà mí bí ọjọ́ Saturday tàbí ọjọ́ ìsinmi ni èmi máa ń fọ aṣọ tèmi, torí ìyẹn ni ọjọ́ tí mo máa ń tí mi ò kí n ṣiṣẹ́ kárakára bẹ́ẹ̀ yẹn. Màá dè fi ìgbà yẹn máa fi rest díẹ̀

Ṣé o máa ń ṣe ìpè fídíò? Ṣé o máa ń ṣe ìpè fídíò? Rárá, ẹmi fúnra ra mi ò kí ń ṣe ìpè fídíò. Ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan mo máa ń gbìyànjú láti ṣe nǹkan tí mo lè ṣe ní ìpè fídíò.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó lẹ́rọ̀ fún ìlera? Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tó lẹ́rọ̀ fún ìlera, oúnjẹ tó jẹ́ pé tí mo bá jẹ́, ó máa ṣe mí dára, ó máa ṣara mí dáa.

Àkókò ọdún wo ni mo fẹ́ràn jù? Àkókò ọdún tí èmi fẹ́ràn jù máa jẹ́ bí ọjọ́ bí, ẹm, ọdún, ọdún Kérésìmesì tàbí ọdún Ṣàláh.

Ṣé o ti lè, ṣe o ti lé ẹnìkan kúrò ní iṣẹ́ rí? Èmi fúnra ra mi o. Mi ò tí ì lé ẹnìkan kan kúrò ní iṣẹ́ rí torí pé mi ò tí gba èèyàn kankan sí iṣẹ́ tí mo máa ń ṣe rí. Bẹ́ẹ̀ ni, mi ò tí ì ṣe ẹ́ rí.

Ṣé o ní káàdì iṣẹ́? Bẹ́ẹ̀ni, èmi fúnra mi, mo ní káàdì iṣẹ́. Mo ní káàdì iṣẹ́ tí mo máa ń ṣe, ǹkan tí àwọn òyìnbó máa ń pè ní business card. Mo ní káàdì iṣẹ́ tí mò ń ṣe lọ́wọ́ níìsín, mo ní i.

Ṣé o máa ń ṣe ìmúdójúwọ̀n ṣọfitíwẹ́ rẹ? Ṣé o o máa ń ṣe ìmúdójúwọ̀n ṣọfitíwẹ́ rẹ? Rárá mi èmi fúnra ra mi, mi ò kí ń ṣe ìmúdójúwọ̀n ṣọfitíwẹ́ tèmi.

Kí ni, kí ni o máa ń ṣe ní, kí ni, kí ni o máa ń ṣe ní àsálẹ́? Ní àsálẹ́? Kí ni mo máa ń ṣe lálalẹ́? Lálalẹ́ ni mo máa ń sùn, mòdè máa ń kọrin, mòdè máa ń jẹun lálalẹ́.

Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? Rárá, èmi funrara mi. Mi ò kí ń lọ sí ilé ìjọsìn torí pé èmi Mùsùlùmí òdodo ni èmi. Mo máa ń lọ sí mọ́sálásí, nǹkan tí àwọn òyìnbó máa ń pè ní mosque tàbí àwọn Arabic máa ń pè ní Masjid.

Báwo ni o máà ń yàn àwọn alábàáṣiṣẹ́pọ̀? Báwo ni o ṣe máa ń yàn àwọn alábàáṣiṣẹ́pọ̀? Àwọn alábàáṣiṣẹ́pọ̀ tèmi mi, mi ò kí ń yàn wọ́n àmọ́ mo máa ń yàn wọ́n lẹ́ẹ̀kọ̀kan bí i àwọn tí mo rí ní kíni àwọn tí interest wọn wà pẹ̀lú tèmi náà.

Àkókò mélòó ni o máa ń lọ sùn? Ìgbà míì tó bá ti jẹ́ bí i ago mẹ́sàn tàbí ago mẹ́wàá lálẹ́ mo lè lọ sùn. Ṣùgbọ́n tí mo bá ní iṣẹ́ tí mi ò tíì ṣe, mo lè, mo lè, mi ò lè lọ sùn ìgbà yẹn. Tàbí tó bá ti di nǹkan bí ago mọ́kànlá ṣùgbọ́n tó kó ago méjìlá òrù, mo máa lọ sùn.

Ṣé o máa ń pe àwọn oníbàárà tuntun? Sé o máa ń pe àwọn oníbàárà tuntun? Ah, ní ìsinmi tí wá bàgbé ǹkan tí àwọn oníbàárà jẹ, àwọn oníbàárà óké. Sé o máa ń pe àwọn oníbàárà tuntun? Rárá, mi ò kìń pe àwọn oníbàárà kankan torí èmi farami. Wọ́n lè máa pè mí ní oníbàárà torí mi ò lọ́wọ́ lówó.

Báwo ni o ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ rẹ iṣẹ́ ṣíṣe? Bóyá tí a bá wà ní online lórí kọ̀m̀pútà tè mi, a máa ń bára wa ṣiṣẹ́ gidi kan. A dè má ń, a dè má ń wà dáadáa, à kí ń jà.

Ṣé o máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́? Rárá, mi ò kí ń kọ ìròyìn ní ibi iṣẹ́ tèmi. Nígbà, nígbà kankan ni mo máa ń ṣe ìròyìn, mo máa ń kọ ìròyìn lẹ́ẹ̀kọ̀kan.

Ṣé o fẹ́ràn oúnjẹ tó ní ata? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn oúnjẹ tó ní ata dáadáa. Oúnjẹ tó jẹ́ wipé tí mo bá n jẹ́, màá ma ṣe hùhè. Mo fẹ́ràn oúnjẹ tó ní ata dáadáa láti máa jẹun. Mo máa wá.

Ṣé o máa ń ka àwọn àdéhùn dáadáa? Rárá mi ò kí ń ka àwọn àdéhùn bẹ́ẹ̀yẹn dáadáa. Ṣùgbọ́n tó bá ti, tó bá ti kéré tí kò bá gùn mo lè farabalẹ̀ kí ń ka àwọn àdéhùn yẹn.

Ṣé o ti fún ní ẹ̀jẹ̀ rí ní ẹ̀jẹ̀ rí? Rárá, èmi fúnra mi ò tíì fún ẹ̀jẹ̀ rí ní hospital tàbí ní ilé ìwòsàn mi ò tíì fún wọn ní ẹ̀jẹ̀ tí èmi rí ní hospital.

Báwo ni ìgbéyàwó iṣẹ́ tó kẹ́yìn ṣe rí? Ẹ̀mí fun ra mi ò, mi o tí ì ṣe ìgbéyàwó rí ṣùgbọ́n ìgbéyàwó tí mo, tí mo lọ kẹ́hìn máa jẹ ìgbéyàwó tí mo lọ ní ọdún 2025 April.

Báwo ni o máa ń rìnrìn àjò lọ sí ibi iṣẹ́? Iṣẹ́ tí mo máa ń ṣe online ni iṣẹ́ tí mo máa ń ṣe wà. Ǹkan tí àwọn òyìnbó máa ń pè ní remote job. Mi ò, mi ò fi bẹ́ẹ̀ need láti máa lọ sí ibi kankan tàbí ìlú kankan láti lè ṣiṣẹ́.

Báwo ni o ṣe máa ń tọ́jú ara rẹ? Mo máa ń tọ́jú ara mi bí, nǹkan tó-- okay, bí, bí àwọn personal hygiene. Mo máa ń wẹ̀ láàárọ̀, tẹ máa, máa ma wẹ̀ ní alaalẹ́. Màá dẹ̀ máa fọrun mi láàárọ̀ àti alẹ́. Màá dẹ̀ máa jẹun déédé. Mi ò dẹ̀ ní jẹ nǹkan tó máa ṣe mí jàmbá.

Ṣé o fẹ́ ra-- ṣé o fẹ́ràn kọfí tàbí tíì? Èmi fún ẹra mi, mo fẹ́ràn kọfí. Mi ò fi bẹ́ẹ̀. Rárá, mo fẹ́ràn tíì torí tíì máa ń dùn ju kọfí lọ. Mo fẹ́ràn tíì.

Ṣé o jẹ́ ẹni tí kò jẹ́, tí kò jẹ ẹran? Rárá, èmi fúnra mi máa ń jẹ ẹran. Ìbéèrè yìí fún àwọn tí wọ́n máa ń pé, tí àwọn Yorùbá máa ń pè ní vegan, tí wọ́n máa, tí wọ́n kì í jẹ ẹran tàbí ẹja. Èmi fúnra mi máa jẹ ẹran. Mo dẹ̀ like kí mo máa jẹ ẹran, máa lọ bẹ́ẹ̀ yẹn.

Data tí o máa ń lò lọ́sọ̀ọ̀sẹ̀ pọ̀ tó. Bẹ́ẹ̀ ni data tí mo máa ń lò lọ́sọ̀ọ̀sẹ̀ ó pọ̀. Bí data Náírà ẹgbẹ̀rún kan ni màá ń lò lójoojúmọ́. Bí, bí ìparí ọ̀sẹ̀, màá ti lo bí data Náírà ẹgbẹ̀rún méje. Dè ẹ́ ní ìparí oṣù, màá ti lo data tó ti pọ̀ bí nǹkan bí Náírà ẹgbẹ̀rún mẹ́jìdínlọ́gbọ̀n. Bẹ́ẹ̀ ni mo máa ń lo data tó pọ̀ díẹ̀

Báwo ni o ṣe máa ń kí àwọn ènìyàn? Mo máa ń dọ̀bálẹ̀ láti kí àwọn tó dàgbà jù mí lọ bí bàámi àbí ìyá temi àbí àwọn àgbàlagbà tó wà ní àdúgbò. Mo máa ń dọ̀bálẹ̀ láti kí wọ́n, màá dẹ̀ sọ pé “ẹkáàárọ̀” tàbí tí n bá lọ ṣa ábulé, màá sọ pé “ẹ ku owurọ̀” tàbí kí n sọ pé “ẹ káalẹ́”, “ẹ káàsán” àti “ẹ kúrọ̀lẹ̀”.

Báwo ni o ṣe máa ń tọ́jú èékánná rẹ? Bí nǹkan, bí ọjọ́ ẹtì lọ́sọ̀ọ̀sẹ̀, màá máa tọ́jú èékánná tè mi. Torí mo ti sọ tẹ́lẹ̀ ní bíbàyí pé Mùsùlùmí òdodo ni mí. Bẹ́ẹ̀ nínú àwọn Sunnah tí Ànọ́bì pèsè fún wa wọ́n nipé ká máa gé èékánná wa ká tó lọ fún, ẹm, ẹm, ká tó lọ gba àdúrà sí ara wa ní ọjọ́ Jímọ̀

Àkókò mélòó ni o ṣètò agogo jí rẹ? Mo máa ń sábà jí bí i ago mẹ́fà láàárọ̀ láàárọ̀. Màá dẹ́ gbàdúrà nígbà yẹn. Èmi mọ̀ pé ó ti pẹ́ díẹ̀ láti kírun ṣùgbọ́n láàárọ̀ nígbà mí, màá jí ní ǹkan bí i ago mẹ́rin tàbí ago márùn ún.

Báwo ni bátìrì fóònù rẹ ṣe máa ń dúró? Bátìrì fóònù ti èmi ò fi bẹ́ẹ̀ wù. Tó bá kúrò ní ìdá mọ́kàndínlọ́gọ́rùn-ún o máa kú. Torí bátìrì tí èmi ò fi bẹ́ẹ̀ dá bẹ́. Ṣùgbọ́n mò ń gbàdúrà ní lọ́dọ lọ ní lọ́wọ́ Ọlọ́hun pé bóyá kí oṣù tó parí, mo lè rówó ra fóònù gidi tó máa da, tó dẹ́ wà yín bó. Màá dẹ́ ra fóònù tó da kí n change ẹ. Kí bátìrì mi máa pẹ́ fún mi. Bí nǹkan bí five to six hours minimum kó tó lọ sí ogójì, ìdá àádọ́ta.

Ọjọ́ mélòó ni o fi, ní ọjọ́ mélòó ni o ní fún ìsinmi ọdún? Bí tá bá, tá bá ń sọ̀rọ̀ nípa lóṣooṣù tàbí lọ́sọ̀ọsẹ̀, lọ́sọ̀ọsẹ̀ ọjọ́ méjì pére ọjọ́ Saturday àtọjọ́, àtọjọ́ ìsinmi ni mo máa ń fi sinmi. Ṣùgbọ́n tá bá, tá bá sọ pé lóṣooṣù, ó máa jẹ́ bí ọjọ́ mẹ́jọ ni mo máa fi í ní ìsinmi lọ, lóṣooṣù nìkan.

Kí ni o máa ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Nígbà tí mo máa ń wà nínú ọkọ̀, màá fi kìíní ṣẹ́ẹ́ti, màá dẹ̀ máa gbọ́ orin. Màá dẹ̀ máa gbọ́ orin bíi Afrobeat. Torí artist tí mo gbádùn jù ní Afrobeat jẹ́ Kiss Daniel àbí Daniel Anidugbe.

Báwo ni o ṣe máa ń pín owó náà pẹ̀lú ọ̀rẹ́? Hmm owó jẹ owó jẹ́ ǹkan tó jẹ́ pé tó bá wọ àárín ọ̀rẹ́, ó lè dá ìṣòro níbẹ̀ yẹn. Ìgbà náà mi ò dẹ̀ kí ń fẹ́ kí owó, owó wà nínú ọ̀rẹ́ tí mo máa ń ṣe lẹ́ẹ̀kọ̀kan.

Irú bàtà wo ni o máa ń wọ̀? Bí àwọn palm sandals tàbí lẹ́ẹ̀kan kan mo máa ń wọ àwọn sneakers bí Balance, bí Nike àti àwọn Adidas. Mo fẹ́ran àwọn brands wọ̀nyẹn. But I like máa wọ àwọn bàtà wọ̀nyẹn.

Ṣé WiFi rẹ yàrá tó? Mi ò kí ń lo WiFi ṣùgbọ́n Íńtánẹ́ẹ̀tì tèmi kò fi bẹ́ẹ̀ wà, kò fi bẹ́ẹ̀ ń sáré bẹ́yẹn ṣùgbọ́n ó ń ṣe, ó ń ṣe bí, ó ń ṣe dáadáa.

Ṣé o máa ń rántí àlà rẹ? Mo máa ń rántí, bàámi ni mo máa ń rántí. Lẹ́ẹ̀kọ̀kan ni mo máa ń rọ́tí. Bẹ́ẹ̀ tí mo bá lá àlá burúkú bẹ́ẹ̀, mo lè rọ́tí, mo dẹ̀ le máa rọ́tí. Ó lè-- mi wá mọ̀ bí mo lè máa ṣe kí ma máa rán tí àlà té mi ńá. Mi dẹ má-- mi dẹ mọ̀, mi dẹ mọ̀, ẹm, kíni àlà tí mo máa ń lá.

Báwo ni o máa ń tọrọ àforíjì? Báwo ni mo máa ń tọrọ àforíjì? Hmm I eleyi wa wà kinni torí mo lè kúnlẹ̀ sínú yàrá mi kí n tọrọ àforíjì lọ́wọ́ Ọlọ́run lọ́wọ́ Elédùmarè. Ṣùgbọ́n àwọn ìgbà kọ̀ọ̀kan, mo kàn lè jókòó báyìí bí mo ṣe jókòó ńsìn tàbí kí n sùn lórí kíni. Màá dẹ̀ ẹ́ toro lọ́wọ́ Elédùmarè. Màá dẹ̀ sọ pé Ọlọ́run Jọ̀ọ́, mo mọ̀ pé mo lè ṣìnà, mo mọ̀ pé mò ń ṣìnà, ṣùgbọ́n Jọ̀ọ́ járe kò dárí jí mi. Jọ̀ọ́ dàre kò dárí jí mi. Dárí ji ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ lọ́wọ́ rẹ. Jọ̀ọ́ kò dárí jí mi. Kò dẹ̀ fún mi láláfíà kò fún mi lówó, kò fún mi ní ìmọ̀. Ọlọ́run Jọ̀ọ́ dàri jí mi.

Ṣé o fẹ́ràn oúnjẹ ní òpópónà? Ní òpópónà, mi ò wa mọ̀ nǹkan tí òpópónà jámọ̀ sí ní èdè Yorùbá. Ṣùgbọ́n ṣe mo fẹ́ràn oúnjẹ bẹ́ẹ̀ ni, ní òpópónà? Mi ò mọ̀. Ṣé oúnjẹ tó gbóná gbóná dáadáa ni? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn oúnjẹ tó gbóná kí n máa jẹun bẹ́ẹ̀

Ṣé o ti gun ọkọ̀ ojú omi rí? Nkàn tí àwọn oyinbo máa ń pè ní boat tàbí ship. Ṣé mo ti gun rí? Ó dàbí pé mo ti gun rí, mo ti gbàgbé ṣùgbọ́n bí mo ti, mo ti, mo ti dàgbà báyìí mi ò tí ì gun ọkọ̀ omi rí.

Báwo ni o ṣe máa ń darí àwọn òṣìṣẹ́? Èmi fún ara mi, mi ò ní àwọn òṣìṣẹ́ tó ń bá mi ṣiṣẹ́ tàbí tí wọ́n ń ṣiṣẹ́ fún èmi. Báyìí mi ò ní wọn, ṣùgbọ́n tó bá dojówàjú máa ní àwọn òṣìṣẹ́ tó máa pọ̀ dáadáa.

Kí ni o máa ń jẹ ní òwúrọ̀? Fún ọdún mẹ́ta ń sìn, nǹkan tí mo máa ń jẹ l’òwúrọ̀ máa jẹ́ bí i kí n mu gààrí tàbí kí n jẹ búrẹ́dì lẹ́ẹ̀kọ̀kan tàbí kí n má jẹun rárá. Màá dẹ́ẹ̀duro bí nǹkan mi 12 tàbí àgọ̀, àgọ̀ kan kí n tó jẹun.

Ṣé o ní aṣọ òtútù? Bẹ́ẹ̀ni, mo láṣọ òtútù, aṣọ tó jẹ́ wipe. Nígbà tí gbogbo àgbáyé mi bá tutù, mo máa wọ̀, mo ní wọn. Mo ní bí i ẹẹkan, méjì, mẹ́ta, mẹ́rin. Mo ní aṣọ òtútù mẹ́rin.

Nígbà wo ni o máa ń fa? Nígbà wo ni o máa ń fà? Mi de wa mọ nǹkan tí ìbéèrè yìí jámọ̀ ṣe. Nígbà wo ni o máa ń fà? Mi ò fa ǹkankan o. Mi ò dẹ̀ fa gbọ́, mi ò fa sìgá, mi ò fa ǹkankan.

Kí ni ó máa ń wà nínú ọṣẹ tuntun, òṣìṣẹ́ tuntun? Kí ni ó máa ń wà nínú òṣìṣẹ́ tuntun? Mi ò wa mo nǹkan tí òṣìṣẹ́ tuntun mi jẹ́. Òṣìṣẹ́ tuntun, kí ni ó máa ń wà? Ṣé bí mọ́tò ni? Ṣé bí ọkọ̀ ni? Kí n máa ń wà nínú ò tuntun?

Kí ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ fún iṣẹ́ rẹ? Iṣẹ́ tí mo ń ṣe ń sìn, bí mo ṣe sọ tẹ́lẹ̀ ni crypto trading. Ìmọ̀ tuntun tí mo fẹ́ mọ̀ ni bí wọ́n ṣe ń analyze fundamental market, bí wọ́n ṣe ń ṣe technical analysis. Tí bá lè mọ bí wọ́n ṣe ń ṣe gbogbo àwọn yẹn dáadáa tí mo bá kọ́, tí mo bá kọ́, ó ti dára fún mi niyẹn.

Nígbà, nígbà wo ni o kẹ́hìn lọ sí ilé ìkàwé? Ìgbà tí mo kẹ́hìn lọ sí ilé ìkàwé ti pẹ́ díẹ̀ torí ọdún 2026 la wà yìí. Mo dẹ̀ ti parí ní school, ní ilé ẹ̀kọ́ gíga láti nǹkan bí ọdún 2024. Ọdún méjì sẹ́yìn ni ẹ́ ń sìn.

Irú etígbọ́ wo ni o máa ń lò? Etígbọ́, irú etígbọ́ ni o máa ń lò? Mi ò mọ nǹkan tí wọ́n ń pè ní etígbọ́ ṣùgbọ́n ó dàbí pé irú etígbọ́ tí emi máa ń jẹ Apple device. Apple device ni èmi máa ń lò fún iṣẹ́ tí mò ń ṣe.

Ṣé o ti rìnàjò lọ sí ìlú mìíràn rí? Bẹ́ẹ̀ni, mo ti rìnàjò, mo ti rìnàjò sí ìlú mìíràn rí. Mo ti lọ sí ìlú àwọn Haúsá, mo ti lọ kẹ́kọ̀ọ́ níbẹ̀ yẹn rí.

Ṣé o máa ń mu Ògùn lójoojúmọ́? Bẹ́ẹ̀kọ́, mi ò kí ń mu Ògùn lójoojúmọ́. Ọlọ́run bá mi ṣe, mo dúpẹ́ lọ́ Ọlọ́run pé mi ò kí ń lo Ògùn lójoojúmọ́. Mo wà Hale and Hearty ní èdè àwọn òyìnbó, mi ò kí ń lo Ògùn lójoojúmọ́.

Kí ni oúnjẹ àkàrà tí o fẹ́ràn jù? Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù máa jẹ́ Ehn, mo fẹ́ràn àkàrà náà, mo lè fẹ́ràn bí bọ́gà torí bọ́gà náà bí àkàrà àwọn òyìnbó náà ló ń jẹ́.

Ẹ̀gbẹ́ eré ìdárayá wo ni o fẹ́ràn? Mo fẹ́ràn kìn máa wo series bí i Lioness tàbí kí n wo The Day of the Jackal. Àwọn series àwọn eré ìdárayá wọ́n ni mo fẹ́ràn wò jù.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá ń sìn? Nígbà tí mo bá ń sìn, nǹkan tí mo máa ń ṣe nígbà tí mo bá ń gbàdúrà, mi mọ nǹkan tí ìbéèrè yìí jámọ̀ sí tàbí èmi fúnra mi ni òfi bẹ́ẹ̀ mọ nǹkan tí wọn sọ npa.

Ṣé ojú rẹ dára? Bẹ́ẹ̀ni, ojú ti ń dára. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ojú ti ń dára. Ojú mi ríran dáadáa, mi ì dẹ̀ need gbogbo gíláàsì láti máa ríran. Mò n ríran dáadáa, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.

Kí ni àádùn tí ó fẹ́ nínú ice cream? Àádùn tí èmi fẹ́ nínú ice cream pọ̀ díẹ̀ ṣùgbọ́n mẹ́ta tí mo fẹ́ràn jù máa jẹ́ mo fẹ́ràn vanilla flavor ní ice cream, mo si fẹ́ràn chocolate flavor ní ice cream, mo rẹ̀ sì fẹ́ràn strawberry flavor ní ice cream.

Ṣé o máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ? Rárá, mi ò kí ń ṣiṣẹ́ ju wákàtí lọ torí bẹ́ẹ̀ni mo ti rántí mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ gidi gan torí ní iṣẹ́ tí mò ń ṣe báyìí bí crypto space, mo máa ń ṣiṣẹ́ kárakára, mo máa ń ṣiṣẹ́ dáadáa, bẹ́ẹ̀ ni mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ.

Ṣé o máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn? Bẹ́ẹ̀kọ́, rárá mi ò kí ń kọ lẹ́tà fún ẹnìkankan torí pé èmi fun rarami, mi ò kí ń wo lẹ́tà. Ìgbà tí mo kọ lẹ́tà gbẹ̀yìn máa jẹ́ ìgbà tí mo wà ní sávìsì ni iṣẹ́ tí mò ń ṣe nígbà yẹn, ó ti pẹ́ díe sà. Ìgbà yẹn ni mo kọ lẹ́tà gbẹ̀yìn.

Ṣé o máa ń kọrin kélé? Rárá mi ò kí ń kọrin kélé. Ṣùgbọ́n mo máa ń kọrin àwọn Afrobeat mo lè máa kọrin àwọn RnB music. Ẹni kọrin tó jẹ́ pé ó máa fún mi ní ìfọ̀kànbalẹ̀, ó lè máa gbé irú nǹkan tí mo fẹ́ jáde ni mo máa ń kọ.